Ohun tí ó yà mí lẹ́nu jù lọ náà ni ìgbà tí à ń ṣe iṣẹ́ kan, ṣe jẹ́ wípé ìgbà tí a lọ ra àwọn èròjà táààfì ṣíṣe. Àwọn ohun ni wón mú wá láti bi òrùn. Tí à ń pé ni solar panel. Ara solar panel ti jẹ́ wípé ètò ṣe pé ìgbà tá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ méjì kí ó fi rebété níbẹ̀. A ní láti lọ wá owó láti ara méjì míì pààrọ̀. Ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ nítorí wípé láti ìlú tí a ti ń kó àwọn èròjà yìí bọ̀ ní kákan mu títí tó fi dé ìlú wa níta ṣíṣẹ́. Àti tá a fi já ọ ẹrù náà, tá a fi a jẹ́ ẹrù náà níbi kan, a tó padà ní kákan òun. Ṣé ibi tí a ti já tá a fi tó padà tó fi dé ọ̀dọ̀ wa kò ju kìlómítà bí mẹ́wàá lọ. Ìgbà tá a fi padà já méjì kí ó rebété, a sì ṣe ní láti ra méjì méjì míì pààrọ̀ nígbà tí a fẹ́, a fẹ́ ṣiṣẹ́. Èyí tí ó jẹ́ ohun tí ó duni púpọ̀ tí ó ṣe kàni lára lọ́pọ̀lọpọ̀.